Nígbà wo ni o máà ń ṣe imọ́tótó ilé rẹ? Mo máà ń ṣe imọ́tótó ilé mi ní ìjọ ìsinmi, ní ìjọ Satide àti Súndè. Àmá tí mo bá ní ibi tí mo fẹ́ lọ nígbà mi, mo lè ṣe láàárín ọ̀sẹ̀ tí mo bá rí pé ilé mi dọ̀tí.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Mo máa ń gbọ́ro àwọn oníbàárà mi nípasẹ̀ ẹ̀rọ ayélujára tí a ń pè ní WhatsApp àbí nígbà mi mo máa ń lo TikTok. Síbẹ̀síbẹ̀ oríṣìíríṣìí ọ̀nà ni àwọn oníbàárà mi fi máa ń bá mi sọ̀rọ̀ bí i kí wọ́n pè sí orí fóònù ẹ̀rọ ayélujára mi.

Ṣé o ti lọ sí àgọ́ rí? Rárá, mi ò tíì lọ sí àgọ́ rí. Látigba tí wọ́n ti bí mi díẹ ni mọ̀ mọ̀ nípa ǹkan tí ń jẹ́ àgọ́. Àmọ́ mo ní, mo lérò ńgbà atí lọ nígbàkigbà tí n bá ní ayé.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Rárá mi ò kí ń jẹ gọ́ọ̀mù. Gọ́ọ̀mù wà lára àwọn ara awon nǹkan tí mo kórìíra sí nítorí pé ó máa ń dọ̀tí le. Bẹ́ẹ̀ sì ni ohun tó máa ń jáde lẹ́nú àwọn tó ń jẹ gọ́ọ̀mù ó máa ń rìn mí lára.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Rárá, mo máa ń sùn ní ìgbà míi bí i aago mẹ́wàá tàbí ìgbà míi bí i aago méjìlá sí aago kan. O bí nǹkan tí mo n ṣe bó ba se rí ni ó sọ ìgbà tí màá lọ sùn.

Ṣé o máa ń gba àwọn ímeèlì àìwúlò? Bẹ́ẹ̀ni, mo má ń gba àwọn ímeèlì àìwúlò lọ́pọ̀lọpọ̀. Àìmọye ìgbà ni mo ti ń rí àwọn ímeèlì tó jẹ́ wí pé àkọ́kọ́ náà mi ò, mi ò, mi ń rẹgisita fún méèlì náà, kí ó kàn wá láàyè, láì tí ẹ̀ mọ̀ ọ̀dọ̀ ẹni tó ti wá. Àwọn mi dẹ̀ ni tó jẹ́ wípé àwọn agbani lójú gbowó awọni wọn máa ń ṣẹ n di rẹ.

Ṣé o máa ń fi ipara sara? Bẹ́ẹ̀ni mo máa ń fi ipara sí ara. Kódà mo ní ehh ojúlówó àwọn kọ́npìnì tí ń ṣe ipara tí mò ń lò. Ipara wọn nìkan sì ni mo máa ń lò mi ò kí n lo ipara ìmíì nítorí pé mo máa ń like bí araa mi ṣe máa rí tìgbà tí mo bá lo ipara náà.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Rárá, mo máa ń rí ìpèsè àwọn ohun èlò bíi títí oúnjẹ àti ah àwọn ǹkan tí mò ń lò ní inú ilé mi nípa lílọ sí ọjà láti lọ ra wọn. Ọjà ni mo ti máa ń ra gbogbo ǹkan mi tí mo bá nílò ní ilé.

Ṣé o ti rìnájò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣe ìrìn àjò. Ti iṣẹ́ mi ò nílò láti gbé mi lọ sí ìlú ibo mii láti lọ ṣiṣẹ́. Àmọ́ mi ò tí kúrò ní orílẹ̀ èdè mi lọ sí orílẹ̀ èdè mii, amọ̀ nínú orílẹ̀ èdè mi, mo ti lọ sí oríṣiríṣi ìlú káàkakiri.

Báwo ni o ṣe máa ń gba iyín? Háà, mo máa ń gba iyín nípa, pa láti ibi iṣẹ́ mi ní orí méèlì mi àti wipé, ààh, nígbà mii ta àwọn mọ̀lẹ́bí mi má fẹ́ gborí yín fún mi, wọ́n á pè sí orí ẹ̀rọ ayélujára mi, wọ́n a dé fún mi ní iyín mi.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? O ti ṣe díẹ̀ tí mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́, àmọ́ bí óṣu bi melokan seyin bí óṣu bi méjì sẹ́yìn ni ìgbà tí mo rántí pé mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ ní bí i ṣe.

Báwo ni o ṣe máa ń bá àwọn irẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Mo jẹ́ ẹyan kan tó máa ń ṣiṣẹ́ dáradára, tó sì máa ń fi gbogbo ara àti gbogbo ìmọ̀ mi ṣiṣẹ́ fún àwọn, àwọn arálè iṣẹ́ mi. Nítorí náà mo máa ń fi mí ṣiṣẹ́ dáadáa fún kọ́pìní mi. Mo dẹ̀ máa ń gbìyànjú láti ran gbogbo àwọn t'a jọ ń ṣiṣẹ́ lọ́wọ́ nígbà tí mo bá lè ràn wọn lọ́wọ́

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? A, ehhh, nígbà mí mo máa ń rà á ní ẹ̀yìn ọdún kan, àmọ́ ìgbà mí mo lè ra ẹ̀rọ ayárabíàṣá tuntun lẹ́yìn bọ́yá bí ọdún méjì àbí ọdún mẹ́ta. Àmọ́ èmi kì í bá wọn ra ẹ̀rọ ayárabíàṣá ọdọọdún tí wọ́n máa ń gbé jáde o, torí èmi ò ní owó dé gbogbo o, gbogbo èmi ò ní owó tó pọ̀ tí mo lè fi máa rà á ní ọdọọdún.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Nǹkan tí mo máa ń ṣe láti fi tayọ àwọn ẹgbẹ́ mi ní ilé iṣẹ́ wa ni wípé mo máa ń tètè jí dé ibi iṣẹ́ láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ sì ni mo máa ń jaramọ́ṣẹ́ ní ọ̀sán. Tó bá dẹ̀ di ní ìrọ̀lẹ́ tó ye kí gbogbo wa kálọ̀lé. Tí mo bá ní ǹkan tó yẹ kí n ṣe kí n tó lọlé, màá gbìyànjú láti ṣe kí n tó lọlé. Bẹ́ẹ̀ sì ni gbogbo à meeting tó yẹ kí n lọ sí, bó ṣe eléyìí tí à ń ṣe ní orí ẹ̀rọ àgbéká ni o, bó ṣe eyi tí à ń ṣe ní inú ọ́fíìsì wa ni o, mo màá n gbìyànjú láti ríi wípé mo wà níbẹ̀

Ṣé o fẹ́ràn lára oúnjẹ ní òpópónà? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí mọ̀ rán ounjẹ ní ìta àmọ́ nígbà mí tí òwò ò bá sí lọ́wọ́ mi, màá gbìyànjú àti se oúnjẹ láti ilé. Ẹ̀yin tí ó really, n tí mo máa ń wò kí n tó bọ yàrá oúnjẹ ní ìta àbí kí n se oúnjẹ ní ilé náà ni owó ọwọ́ mi. Tí m bá ní owó lọ́wọ́, máa ra oúnjẹ ní ìta, tí ń bá ní owó ní ọwọ́, màá se oúnjẹ ní ilé.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi ò wà ní dède ìgúnpá, dèbí wípé ó rọ̀mílọ́rùn láti lè má fi ṣiṣẹ́. Bẹ́ẹ̀ sì ni ó fẹ̀ yí mi ká torí pé mo ní àwọn kọ̀ǹpútà bi méjì lórí tábìlì mi nítorínà orí tébù mi. Ó fẹ̀, bẹ́ẹ̀dẹ̀ ni o ga dé ìgúnpá. Pákó ni wọ́n fi ṣe tábìlì náà, àmọ́ àwọn ẹsẹ̀ rẹ̀ méjèèjì, irin ni wọ́n gbé sí torí kó lè dúró dáadáa.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Nígbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi ta bà jáde, oníkálukú yóò san owó nǹkan tí ó bá jẹ àbí ó bá mu. Nítorí náà kò rí lè sí pínpín owó láàrin wa. Tábá lọ sí òde, papọ̀ nìkan ni a jọ máa ń pín owó dá. Yàtọ̀ síbẹ̀ kò sí nǹkan tó dà wá pọ̀ di wípé a máa ń pín owó.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè ní, ìgbà sígbà torí mo jẹ́ eeyàn kan tó máa ń, tí ó máa ń ṣiṣẹ́ gan. Nítorí náà tí àwọn oníbàárà mi tí wọ́n bá wà ní, orí ẹ̀rọ ìgbésókè mo máa ń bá wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ dẹ́ ni àwọn ọ̀rẹ́ mi àti àwọn molẹ̀bí mi náà wọ́n ń bá mi sọ̀rọ̀ láti, orí ẹ̀rọ ìgbésókè.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? A, ṣe o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo ní ètò àti ìpinnu láti fẹ́ ju iṣẹ́ mi lọ sí àwọn ìlú mìíràn nínú orílẹ̀èdè mi. Mo ti bá àwọn tí ó jẹ́ bí, ẹ́, àwọn tájọ ní ilé iṣẹ́, mo ti bá wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀dẹ́ ni wọ́n ti gbà láti fẹ́, ẹ́, iṣẹ́ ilé iṣẹ́ wa lọ sí àwọn ìlú ibòmíì. So bẹ́ẹ̀ni mo dẹ́rùn òṣèré tí bí a ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ní lọ máa dá àwọn ilé iṣẹ́ náà sílẹ̀ tí a sì bẹ̀rẹ̀ sí ní máa gba àwọn èèyàn òṣìṣẹ́ lọ́tunlosì tí wọ́n mọ̀ bá wa ṣiṣẹ́

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Lára àwọn, ìmọ̀ tí mo fẹ́ kọ́ láti lè tún lè máa ṣe iṣẹ́ mi dáadáa ni àwọn ìmọ̀ bí, copywriting pẹ̀lú Excel ní lílò, pẹ̀lú a ti máa lo Microsoft dáadáa. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń nílò láti lo àwọn, uh, software yìí tó jẹ́ wípé mi ò dé ní lè, mi lè lo wọ́n dáadáa bó ṣe ye kí ń máa lo wọ́n. Ó dẹ́ mọ́ jẹ́ kí àwọn iṣẹ́ mi mẹẹ lẹ́kọ̀ọ̀kan. Nítorí náà, lára àwọn ìmọ̀ tuntun tí máa, tí máa nílò láti kọ́ láti lè jẹ́ kí n tún tẹ̀síwájú nínú iṣẹ́ mi lọ ní ilé yìí.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pirotíìnì? Àkọ́kọ́ ná, mi ò tí ì gbọ́ ẹ̀ tí ń jẹ́ pirotíìnì rí. Kejì, mi ò kí ń mu ohun mímu ọlọ́tí àti pé nǹkan mímu mi kò rí rí kí ṣe nǹkan tí o ó dé orí nǹkan ọlọ́tí àbí nǹkan ẹlẹ́rìndòdò tó ti dùn jù. Torí náà, mi ò kí ń mu ohun mímu pirotíìnì.

Ìgbà mélòó ni ó máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? À, mi ò kí ń jẹ́ kí fóònù mi gbóná o. To ba tí di wípé fóònù mi mo ti lò fúngbà díẹ̀, màá ya rọ̀rá pá, màá fi káalẹ̀, tá bí kí ń lo ti bo náà kí ń jẹ́ kó charge díẹ̀. Nítorínà mi ò kí ń jẹ́ kí fóònù mi gbóná ló títí. Àmọ́ nígbà mi t'òòrùn bá mú, fóònù lè bẹ̀rẹ̀ sí ní gbóná tí eeyan ò díẹ́ need láti ṣe, ẹ, nǹkan, nǹkan àábi, nǹkan eyọkán, àbí nǹkan méjì lórí fóònù. Torínà, ẹ, ìgbà díẹ̀ náà ni fóònù mi máa ń gbóná.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àwọn ẹbí mi Mùsùlùmí ni, àwọn ẹbí mi. Nítorí náà àṣà ẹyọ kan tí wọ́n máa ń ṣe náà ni, àṣà tí máa ń lọ sí mọ́sálásí àti pé wọ́n tún máa ń ṣe àwọn ọdún Mùsùlùmí. Ni àkókò tí wọ́n máa ń ṣe àwọn ọdún náà. Bẹ́ẹ̀ sì ni nípa àṣà ti Yoruba, ẹ́, a máa ń kómọ, bẹ́ẹ̀ ni a máa ń ṣe òkú, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ìgbéyàwó. Àwọn àṣà kan, àwọn ìran àṣà yìí jẹ́ àṣà kan tí Yoruba ò lè fi ṣeré.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni mo ní ẹranko ọ̀sìn. Mo ní ẹran ewúrẹ́, bẹ́ẹ̀ ni mo dẹ̀ ní músù. Àwọn òbí mi ni wọ́n kọ́ mi bí eeyan ṣe n sin ewúrẹ́, amo, fúnra ara mi ni mo lọ ra músù wá lé tí mo dẹ̀ ń sin tí a dẹ̀ jo n gbé. Nítorí náà ẹranko méjì náà ni ẹranko ọ̀sìn tí ń bá mi gbé lé.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni àmọ́ síbẹ̀síbẹ̀, ó tún ní ìgbà tí mo máa ń lo aṣọ ìbora. Kì í ṣe gbogbo ojojúmọ́ náà ni mo máa ń fi aṣọ ìbora. Níjo tí oru bá mọ́, tí ó dẹ̀ sí iná NEPA tí a ń pè ní iná ẹlẹ́tíríkì, mi ò kí ń le tan fáànù torí náà mi ò ní bora torí oru. Ọ̀níjo tí òtútù bá mú, mo máa ń fi aṣọ bora torí òtútù.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń fi owó pamọ́ nígbà tí owó bá pọ̀ lọ́wọ́ mi. Àmọ́, ní àwọn àṣìkò kọ̀ọ̀kan ní àwọn akókò kọ̀ọ̀kan tí kò bá sí owó ní ọwọ́ mi, mo máa ń ná gbogbo owó ọwọ́ mi tán. Àmọ́, mo máa ń fi owó díẹ̀ díẹ̀ pamọ́ ní ọṣọọṣù nítorí àìbá mọ ìjàmbá lè ṣẹ́ mi. Kí n lè ní owó tí màá fi tán ìjàmbá náà.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní ọ̀nà méjì. Àṣìkò tí owó bá wà lọ́wọ́ mi, màá gbé ara mi àti àwọn mọ̀lẹ́bí mi jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ díẹ̀ lọ sí ìlejò, á jẹ, á mu, á dẹ̀jọ, á bara wa ṣeré. Àwọn ọjọ́ tí ò bá sí owó, màá kán dúró nílé àwọn mọ̀lẹ́bí mi. Wọ́n ó kí mi kú ọjọ́ ìbí, màá jẹ, ra oúnjẹ jẹz maa ra ń kan mu, ló bá tán.

Ìgbà mélòó ni o máa ṣàyẹ̀wò ímélì rẹ? Lójoojúmọ́ ni mo ma ń ye ímélì mi wò. Mo ń yẹ̀ wò ó ní àárọ̀ láti mọ bí àwọn ọ̀gá mi ní ibi iṣẹ́ àbí àwọn oníbàárà mi wọ́n ń gbìyànjú àti bá mi sọ̀rọ̀. Mo sì yẹ̀ wò ó ní alẹ́ láti tún rí bóyá àwọn ọ̀gá mi wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ àbí àwọn oníbàárà mi ní ìbéèrè kan àbí òmíràn lórí àwọn ọjà tí wọ́n bá wà ra.

Nígbà wo ni o kẹ́yìn kọ nǹkan tuntun ní ibi iṣẹ́? Aaahn, ìgbà tí mo lè rántí pé irú ǹkan bá ń ṣẹlẹ̀ ni ọdún tó lọ, ọdún 2025. Ni àárín ọdún, May, ni ǹkan náà ṣẹlẹ̀. Tí ó jẹ́ pé, ǹkan lára àwọn ọ̀gáa wa, wọ́n fún wa ní iṣẹ́ láti kọ ǹkan tá a ń pè ní àkójọ owó tí oníkálukú wa ti pa fún ìlàjì ọdún tó kọjá. Ǹkan tó dẹ ṣẹlẹ̀ ni wípé àwọn oníbàárà ti o yẹ kí wọ́n fún mi ní àwọn ah ah, report ọwọ́ wọn tí màá fi lè ṣe gbogbo àkójọ àwọn ìwé náà. Wọn ò tètè fún mi ní àwọn ǹkan tí mò ń bi wọn. Nípasẹ̀ ìdí èyí, o pẹ́ mi díẹ̀ kó tó di pé mò ń sẹ́ńdì a ìwé tí mo nílò láti kọ. Amo lati igba naa, mi o ro bi mo tun kẹ́yìn se nǹkankan ní ile iṣẹ́ wa mo.

Ṣé o fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àlọ́ apanilẹ́rìn dáadáa. Àmọ́ ní ẹnu jọmẹ́ta yìí, àwọn àgbàlagbà tí máa ń pa àlọ́ náà wọ́n really ní rí áye, a ti máa pa àlọ́ náà mọ́. Nítorí ẹ̀, mo gbogbo ìgbà tí mo bá fẹ́ wo àwọn àlọ́ náà, màá lọ sí orí ayélujára láti wo àwọn àlọ́ náà. Àmọ́ mo gbádùn rẹ̀ púpọ̀ púpọ̀

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn arádùúgbò mi dáadáa, torí pé a tún máa ń ṣe àkójọpọ̀ ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ láti lè dá àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò mọ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn tí a ti wà ládùúgbò tẹ́lẹ̀, a tún máa ń jíròrò lórí àwọn nǹkan tí a tún le ṣe láti fi jẹ́ kí àdúgbò wa kó má tẹ̀síwájú.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré bọ́ọ̀lù gbígbá. Mo fẹ́ràn láti máa wọ̀, bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa gbá. Kódà onígbà kan tí mo ń gbá gẹ́gẹ́ bí iṣẹ́ ọjoọ́ mi fún bí i ọdún mélòó kan kó tó di pé mo ní ìfarapa tí kò dè jẹ́ kí n lè máa gbá bọ́ọ̀lù náà mọ́. Àmọ́ títí di òní mo sì tún ń gbá bọ́ọ̀lù náà ní ìwọ̀nba tí mo le gbá mọ́

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi, alásèmo fóònù ni to jẹ́ pé mi ò lè rí bátìrì náà. Àmọ́ nípa bí ó ṣe máa ń pẹ́ sí tí n bá charge rẹ̀, ó máa ń lò tó báyá bií wákàtí mẹ́ta àbí mẹ́rin kó tó di wípé yóò já di zero. Nítorí náà wákàtí tí bátìrì mi máa ń lo ó pẹ́ gan. Àti pé mò ní solar ni ile tí mo fi máa ń charge fóònù. Nípa idi eyii yìí, mi kì n really Mi kì í dára mi láàmú nípa bátìrì fóònù mi torí tó bá kú màá ti bọ̀ ina, màá rí charge padà.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Wá, ní ọjọ́ tí owó bá wà lọ́wọ́ mi, màá gbé ọ̀kadà láti ilé lọ sí ibi iṣẹ́. Àmọ́ ọjọ́ tí ò bá sí owó, mo lè fi ẹsẹ̀ rìn láti ilé lọ sí ibi iṣẹ́ ọjọ́ mi. Àmá ní àsìkò ìgbà tí àwọn, àwọn kọ́pìnì tí mọ́ bá ṣiṣẹ́, tí wọ́n bá fẹ́, tí wọ́n bá nílò wa ní yajoyajo, wọ́n máa ran ọkọ̀ wá láti wá gbé wa lọ sí ibi iṣẹ́

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń fẹ́ràn kí n máa gbọ́ orin tí mo bá wà nínú ọkọ̀. Àmọ́ ìgbà mìí nbe tó jẹ́ pé mo lè nílò láti gbọ́ àwọn presentation nípa iṣẹ́. Nítorí náà mo lè nílò láti máa gbọ́ presentation náà ní inú ọkọ̀ tí bá yá tí n bà n lọ sí ibi iṣẹ́ àbí tí n bá n travel. So, nígbàkigbà tí mo bá ń rí ààyè àbí nígbàkigbà tí mo bá nílò láti gbọ́ ǹkan tó bá jọmọ́ iṣẹ́, mo máa ń gbọ́ presentation àbí seminar. Àmọ́ nígbà mi tí n bá nílò, tí ó bá sí iṣẹ́ lọ́wọ́ mi, orin ni mo máa ń like láti máa gbọ́ tàbí kí ń máa wo fíìmù ní orí fóònù mi.

Ṣé o mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Haa, bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan kéékèèké ṣe. Kéèṣe nǹkan ńlá, mi ò lè tún tẹlifíṣàn ṣe àbí mi ò lè tún àwọn nǹkan tó tóbi ṣe. Ṣùgbọ́n, ǹkan kéékèèké bí kálọ́ wàyá pọ̀ mọ́ ǹkan tí iná ò bá fẹ́ tàn dáadáa. Bẹ́ẹ̀ dẹ́ ni mo mọ̀ bí mo ṣe lè tún boyà nǹkan tí a fi igi ṣe. Mo mọ̀ bí mo ṣe lè fi èṣó tí mo lè fi gbá mọ́ igi tí nǹkan náà ó tú dúró rẹ padà. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó bá jẹ́ nǹkan tí ń lo ẹ̀lẹ́tíríkì, mo lè tún díẹ̀ ṣe nínú ẹ̀, bíi rédíò, bíi speaker àtàwọn nǹkan kéékèèké ba un.

Ṣé o fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ àmọ́ ní ẹ̀kọ́ kan ni mo máa ń rí àyè láti lọ sí ilé ìsẹ̀mbáyé. Ẹ̀ṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ tó máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àkókò lọ́wọ́ mi ni. Nítorí náà ẹ̀kọ́ kan tí mo bá ní n tan ń pè ní leave nìkan ni mo máa ń lè lọ àbí time àbí àsìkò tí a kò bá sí iṣẹ́ ní ibi iṣẹ́ ni àjọ máa ń kóra wa lọ àti àwọn ọ̀rẹ́ mi tí a lè lọ wo àwọn nnkan oríṣiríṣi nǹkan ìsẹ̀mbáyé tí ó wà ní ilé ìsẹ̀mbáyé tó wà ní ìlúu wa.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Nigbà mí tí mo bá nílò láti mú èrò tuntun wá, nkan tí mo máa ń gbìyànjú àti ṣe ni pé màá gbìyànjú láti kọ́kọ́ sìn ara nù tàbí kí n wẹ̀. Ti bá wẹ̀ tán, màá ṣe, a bẹ̀rẹ̀ sí ní máa ṣe royiroyìí nínú ọkàn mi láti lè mú àwọn èrò tuntun wá bọ́yá fún yálà iṣẹ́ ni o àbí nkan tí mo fẹ́ ṣe fún ara mi. Nítorí náà oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà mú èrò tuntun wá. Ìgbà mí mo lè lọ sí àwọn ibi tí màá ti rí àwọn nkan oríṣiríṣi tí ó fún mi ní inspiration àbí ìgbà mí mo kàn nílò láti lọ sí.

Ṣé o mọ̀ bí a ti ń ká àwòrán ilé? In mọ̀ bí èèyàn ṣe ń ṣe éléyi o. Ko dá, n ṣe ri láyé mi. Àmọ́ báà aibaá mọ̀ ní ọjọ́ iwájú, mo lè padà kọ́ bí èèyàn ṣe ń ka àmọ lọ́wọ́ yìí. Rárá o, mi ò mọ̀ bí ẹ ṣe ń ka o.

Irú kọ̀npútà wò ní o ní? Aá kọ̀npútà HP ni mò ń lò ní ọ̀wọ̀lọ́wọ́lọ́wọ́. Àmọ́ mò ń gbìyànjú láti ra Apple ní ọdún yìí ní ogo ọ̀lọhun. Patàpàtà bóyá bí oṣù kẹta àbí oṣù kẹrin. Owó tí mò ń dájọ́ yóò ti pé láti dẹ̀ ra kọ̀npútà Apple.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Rárá mi ò kí ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, lẹ́yìn kí ń kọ lẹ́tà fún ara mi, tàbí kí ń kọ lẹ́tà sí àwọn oníbàárà mi, tàbí kí ń kọ lẹ́tà sí àwọn kọ́pùnì tí, à kọ́pùnì wa ń bá ṣiṣẹ́ tí a máa ń ra àwọn nǹkan ọjà lọ́wọ́. Nítorí náà, mi ò kí ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, àmọ́ mo máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn tí mo bá ní láti bá sọ̀rọ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? A! Kò sí ìgbà kankan tí mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ rí, torí mi ò kí ń ṣe ọdẹ. Nítorí náà mi ò kí ń lọ sí ode àwọn ọdẹ. Mi ò le sọ o, bóyá ní ọjọ́ iwájú mo lè padà ní nǹkan ṣe pẹ̀lú àwọn ọdẹ, àmọ́ ní ọwọ́ yìí, mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ọdẹ.

Ìgbà mélòó ni o máa ń fọ́wọ́ lójoojúmọ́? A, mo máa ń fọ́wọ́ ní, ní àìmọye ìgbà, torí pé, ah, tí mo bá wà ní ilé, ẹni-- nígbàkigbà tí owo mi bá kan nǹkan tí ó dọ̀tí, mo máa ń gbiyanju àti fọ́wọ́ nù. Tí mo bá dẹ wà ní ibi iṣẹ́, ìgbàkígbà tí mo bá fẹ́ fọ́wọ́ kan nǹkan tí màá jẹ, lẹ́yìn ìgbà tí mo ti fọwọ́ tẹ kọ̀m̀pútà àti mo ti fọwọ́ kan àwọn èèyàn lóríṣiríṣi, máa gbiyanju àti ṣan ọwọ́ mi nù. Tí mo bá dẹ̀dẹ̀ lé lálẹ́, mi ò kí ń ṣan ọwọ́ nìkan, kó dà mọ́ máa ń fọ gbogbo ara mi torí gbogbo ita tí mo ti rìn lọ, àwọn ẹ̀yàn tí mo ti fara kan, fọwọ́ kan, láti lè jẹ́ kí, ah, ìmọ́tótó wà nínú ilé mi, mo máa ń fọ gbogbo ara mi papọ̀

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Áàá, àrà àwọn ìlú tó wà nínú orílè-èdè tí mo fẹ lọ fún ìsinmi ni, ààh, ìlúù, ìlú Èkó torí pé ìlú Èkó jẹ́ ìlú kan tí ó ní ọ̀pọ̀lọpọ̀, ààh, hòtẹ́ẹ̀lì tí èèyàn le lọ fún ìsinmi. Bẹ́ẹ̀ sì ni oríṣìíríṣìí, ààh, omi òkun ló wà ní ìlú Èkó tó jẹ́ pé, yàtó sí pé èèyàn ń sinmi, èèyàn tún le rí omi òkun, èèyàn le wẹ̀ inú ẹ̀, èèyàn tun le ṣeré nípa pé k'eeyan máa gun, ààh, ọkọ̀ ojú omi ní orí omi òkun. Nítorí náà ìlú Èkó wà ní ara àwọn ìlú tí fẹ lọ fún ìsinmi.

Ṣé o máa ń fi ìdáàbò bo oorun sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbò bo oorun sí ara kí n tó sùn. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àwọn ẹ̀fọn, wọ́n máa ń dá mì la mu, tí wọn kì n jẹ kí n ro oorun sùn. Àmọ́ tí n bá ti fi àwọn ìdáàbò bo oorun sára, mì kí ń gburo wọn rárá tí lè o fi mọ̀, àti pé láti lè jẹ́ kí n lè rí orun sùn dáda, mo máa ń fi ìdábò bo oorun sí gbogbo ara mi kín tó sùn.

Ṣé o ti lọ s'ọdẹ rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ s'ọdẹ rí. Kódà àkọ́kọ́, ijọ́ àkọ́kọ́ tí mo kọkọ̀ lọ sí ọdẹ, ìgbà náà mo wà níbií ọmọo, ehh, omoo ọmọ ọdún márùnlélógún nígbà náà. Èmi àti bàbaá mi lá jọ lọ sí oko wa. A gbinyanju àti pa ejò, ejò ọká. Nígbà táa pa tán, a gbé lọ sí ahh ilé. Bẹ́ẹ̀ni a, a yan-an jẹ. Àmoọ́ lọ́pọ̀ogbà tún ni a tun ti lọ sí oko lẹ́yìn ìgbà náà. Àmọ́ tíjọ́ àkọ́kọ́ bá mi lẹ́rù. Àmọ́ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní lọ dáadáa, kò sí ìbẹ̀rù mọ́. Bẹ́ẹ̀ni mo dé a dè n pa àwọn ẹran loríṣíríṣìí.

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn lọ́dọ̀ tè mi pé oríṣiríṣi. Ìgbà mí tí ó bá rẹ̀ mí tí mo ti ṣe oríṣiríṣi iṣẹ́ alágbára, bọ́ya iṣẹ́ ọlọ́pọlọ àbí iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ tí ó lò mi lógun ara. Ó lè jẹ́ pé mo kàn nílò láti ṣe meditation àbí ìgbà mí mo kàn lè nílò láti sùn. Ìgbà mí mo lè nílò láti jáde lọ sí ilé ijó àbí ilé ọtí kí n ra nǹkan ẹlẹ́rìndòdò mu. Àmọ́ nígbà mí mo lè kàn wà nílé tí màá mọ wo fíìmù tí màá sì mọ̀ọ́ sinmi.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi. Ni ọ̀pọ̀ ìgbà ni mo máa ń tẹ fóònù, tí mo sì máa ń gbìnyànjú láti tan gbogbo ìkíni tí mo bá nílò láti tan nípa díẹ̀ yìí. Ni àsìkò sí àsìkò ni mo máa ń kí àwọn èèyàn lóríṣiríṣi, bóyá àwọn ọ̀rẹ́ mi o, àbí àwọn alábàágbé, àbí àwọn mọ̀lẹ́bí mi ni mo máa ń gbìnyànjú àti kí wọn lórí fóònù mi.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Nígbà mi, mo máa ń gba àmọ̀ràn lọ́wọ́ àwọn tó jẹ́ òbí mi àbí àwọn ọrẹ̀ tó sún mọ́ mi. Mà á bá wọn sọ̀rọ̀ tí ó bá n komi lómi nù. Wọn á dẹ̀ bá mi wá, wọ́n á dẹ̀ gbà mí ní àwọn oríṣiríṣi ìmọ̀ran tí ó máa mú inú mi dùn. Ìgbà mí dẹ̀ ní, ó lè jẹ́ pé ọ̀rẹ́ mi lóbìnrin ni màá bá sọ̀rọ̀ tí yóò dé gbà mí ní imọ̀ràn láti mọ̀ rọ̀nu mọ́. Àti pé, ọ̀pọ̀ igbà ni mo tún máa ń gbọ́ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ọgbọ́n ní orí ẹ̀rọ ayélujára lẹ́nu àwọn tó jẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n nídi psychology tan máa ń fún mi ní oríṣiríṣi amọ̀ran tí mo fi máa ń pà irọnu rẹ̀.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnagijẹ, orúkọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ mi gẹ́gẹ́ bí ìnagijẹ mi. Ẹni à ń pè ní captain, captain ni wọ́n máa ń pè mí torí pé mo ti fi ìgbà kan jẹ́ captain fún, ah, ah, ọ̀jọ̀wẹ́wẹ́ agbábọ́ọ̀lù, ah, ìlú mi rí. Nítorí náà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ mí sí orúkọ captain.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Oríṣiríṣi ìgbà ni mo máa ń fọ ọkọ̀ mi. Ni àsìkò òjò, tí títì máa ń dọ̀tí, tí pẹtẹpẹtẹ máa ń wà ní ojú ònà, tí ọkọ̀ mi sì máa ń dọ̀tí kíákíá. Ìgbà mìí nbẹ tó jẹ́ wípé àárín ọ̀sẹ̀ ni màá fọ̀ ní alẹ́. Àsìkò mìír nbẹ tó jẹ́ wípé mi ò ní fọ̀ rárá tí ó fi di òpin ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ sì ni ìjọ̀ mìí nbẹ tó jẹ́ pé tó bá dọ̀tí jù, mo lè nílò láti fọ̀ ọ́ ní alẹ́ ọjọ́ tí mo bá dé ilé náà. So, nípa ìdí éyìí, àsìkò tí mo máa ń fọ ọkọ̀ mi kò rí sọ́dọ̀ kan. Imọ̀ ọmọ yàtọ̀ sí.

Ìbáṣepọ̀ tí ó rẹ́ ni èmi àti. Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ẹ̀, ìbáṣepọ̀ èmi àti olórí iṣẹ́ mi, ìbáṣepọ̀ tó dámọ́rán ló wà láàárín àwa méjèèjì torí pé èmi ò kí ń gbójú wojú àgbà. Bẹ́ẹ̀ ni, mo máa ń gbọ́rọ̀ sí àwọn ọ̀gá mi lẹ́nu. Nípa idí ẹ̀yìí, èmi àti ọ̀gá mi a ní wàhálà a ní iṣoro.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà nígbàkigbà tí mo bá wà nípò àti ṣe ìtọ́jú wọn. Àmọ́ nígbà tí ìtọ́jú àwọn ọjà náà ò bá sí ní ọwọ́ mi, mi ò kí ń ṣe ìtọ́jú wọn. Àmọ́ nígbàkigbà tí wọ́n bá ti pín kanmi pé kí n ṣe ìtọ́jú àwọn ọjà, mo máa ń gbìyànjú agbára mi láti ṣe ìtọ́jú wọn sí inú, sí ọ̀nà tí ó tọ́. Bẹ́ẹ̀ ni mo máa ń fi wọ́n sí ibi tí wọ́n ti ní bàjẹ́.